Ní ti kí kí àwọn ènìyàn. Ó dára láti máa kí ènìyàn nítorí ẹlòmíràn wà ènìyàn pàtàkì láwùjọ ni. A gbọdọ̀ kí wọn ní ti gbígba ọwọ́, a fi ń kí wa, a fi ń kí ara wa. Ẹni tí ó bá jẹ́ ẹni tó dàgbà jùni lọ a máa dọ̀bálẹ̀ ní àṣà Yorùbá.